Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo àwon ìràwọ̀ torí pé àwon ìràwọ̀ jẹ́ oun tí ó máa ń yà mí lẹ́nu lọ́pọ̀lọpọ̀. Mo dẹ máa ń fẹ́ràn láti máa wò wọ́n gidigidi gan. Mo tún fẹ́ràn wíwo wọ́n nítorí pé ó máa ń mú ara mi balẹ̀ gidigidi gan.

Adùn tí mo fẹ́ràn jù nínú ice cream òun ni strawberry àti vanilla. En, mo like, mo fẹ́ràn méjèèjì, adùn méjèèjì gidi gan. Àgàgà kó wa dà papọ̀, ó máa ń dùn gan.

Mi ò ní ilé-iṣẹ́ dípò pé mo fẹ́ ní òṣìṣẹ́. Fún ra lárá mi ni mò ń dá ṣiṣẹ́. Ṣùgbọ́n tí mo bá ní àwọn òṣìṣẹ́, bẹ́ẹ̀ ni, màá máa fún wọn ní owó àfikún bí ìjọba bá ṣe fi lélẹ̀ pé ká ṣe máa fi fún wọn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú nítorí pé ó máa ń fún mi láyè láti lè máa rí ìta, láti rí afẹ́fẹ́, láti rí àwọn ẹyẹ tó ń fò. Ó dẹ̀ máa ń fún mi ní ìfọkànbalẹ̀ láti máa wo ìta.

Bẹ́ẹ̀ni, omi ti mo máa ń mu lójoojúmọ́ ń pọ̀. Kódà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mo ti mu omi láìpẹ́. Omi dára fún ara gidigidi gan. Mo jẹ̀ máa ń mu omi dáadáa àgàgà ní ọ̀sán, ṣùgbọ́n ní alẹ́ mi ò kí ń mu omi púpọ̀ torí pé ilẹ̀ ti ṣú.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ dáadáa torí pé àwọn ẹlẹgbẹ́ mi ni wọ́n. Mó dè máa ń bá wọn sọ̀rọ̀, a dè máa ń ṣe dáadáa nítorí pé team kan náà ni gbogbo wa. Nítorí náà, a máa jọ máa ń ṣe iṣẹ́ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ mi ní èdè gẹ̀ẹ́sì ni wọ́n ń pè ní Scorpio. Scorpio, ìyẹn túmọ̀ sí àwọn ọmọ tón bí ní oṣù kọkànlá. Mo mọ àmì ìràwọ̀ mi.

Oríṣiríṣi oúnjẹ tí ò wù wo ni mo máa ń jẹ ní ọ̀sán. Bíi ìrẹsì, bíi ẹwà, bíi iṣu, bíi ọ̀dùkún. Oríṣiríṣi oúnjẹ bẹ́ẹ̀ tí ó ń fún ara ní okun. Kó dà gan mo máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀ lẹ́kankan náà ní ọ̀sán.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jó ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ mọ̀ jó lọ títí. Ǹkan tó ò fàà níyen sùgbọ́n mo fẹ́ràn ijó jíjó gidigidi gan-an ni. Mò jẹ máa ń gbọ́ orin láti máa jó sí, mo máa ń mì sọ́tùn, mì sósì bí agbára mi bá ṣe gbé. Nígbà mí kéde ree mo sì máa ń ta békébéké díẹ̀ láti jó.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí pọ̀ gan-an, ṣùgbọ́n ó ní ìrántí kan tí mo rántí. Ni ìgbà tí mo wà ní kékeré, àwọn ẹbí bàbá mi wọ́n wá kí wa, a sì ṣe àsèjẹ, a ṣe ìnáwó ránpẹ́. Inú gbogbo wa dùn ayo wa kun a dáná fún gbogbo ilé, a sì jẹ sé fried rice àti chicken. Ohun la ṣe ní ọjọ́ náà tí gbogbo wa jẹ. Àwọn ẹbí bàbá mi nígbà tí wọ́n lọ, wọ́n fún mi ní owó, inú mi sì dùn gidigidi gan-an.

Kò n ṣe gbogbo ìgbà ni mo máa ń fi aṣọ ìbora bo ara mi nígbà tí mo bá sùn. Nígbà tí otùtú bá mú, mo máa fi aṣọ ìbora bo ara, ṣùgbọ́n nígbà tí oru bá mú, mi ò ní fi aṣọ bo ara mi, mo kò lè fi bo ẹsẹ̀ mi díẹ̀ ni láti lè rí orun sùn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun nítorí pé ní ìlú tí mo wà, oorun máa ń mu gan an ní ọ̀sán ó sì máa ń ṣè eeyàn léṣe ní ojú. Nítorí ẹ̀, mo ní gíláàsì oorun dúdú kan tí mo máa ń wọ̀ nígbà tí n ba fẹ́ jáde lọ nínú oorun.

Ibo wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù óun ni ilé ìṣeré àti àwọn ilé ìgbafẹ́. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìṣeré gidigidi gan an, nítorí ó máa ń fún mi ní àǹfààní láti lè sinmi àti láti lè relax.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe òun ni físíìsì. Òun jẹ́ ẹ̀kọ́ lórí ohun ilẹ̀ ayé àti àwọn ohun ta fojú rí. Ó jẹ́ ó dá lórí àwọn ìṣirò, ó dá lórí ìṣirò àti àwọn ohun tí ó rọ̀gbà mọ́ ayé ká.

Bẹ́ẹ̀ni mo máa ń fi áwon file mi pamó sí oríi cloud láti lè tọ́jú rẹ̀ ní torí pé ó dáa gan pé kòní lè sọnù À tí ń gba kígbà tí ń jẹ bá nílò rẹ̀, màá lè lọ gbà á ní ìrọ̀rùn pẹ̀lú ìrọ̀rùn ni màá fi ríi gbà padà láti orí cloud.

Ní ọdọọdún, gbogbo ọjọ́ tí mo ní fún ìsinmi, ó yẹ kí ó wọ, ó yẹ kí ó tó bí oṣù kan. Ṣùgbọ́n mi ò kí ń gba papọ̀. Mo máa ń gbàá díẹ̀díẹ̀ síra wọn ni, ní ìpele sí ìpele, síra wọn.

Ọ̀nà tí mo máa ń gbà tọ́jú èékánná mi pọ̀ púpọ̀. Ṣùgbọ́n ọ̀nà tí mo máa ń gbà tọ́jú rẹ̀ ní gbogbo ìgbà ni nípa fífọ̀ dáadáa. Tí n bá ń wẹ̀, mo máa ń fọ èékánná mi dáadáa. Mò dẹ máa ń yọ gbogbo ìdọ̀tí tó wà ní abẹ́ èékánná mi. Mò jẹ máa ń lọ sí ilé ìkánná tó ti máa ń ṣe pedicure. Ìbẹ́ náà ni mo ti máa ń ṣe àwọn ìkánná àtọwọ́ ẹsẹ̀ mi náà ní eekan kan.

Mi ò fẹ́ràn coffee rárá, tea ni mo fẹ́ràn. Nítorí pé coffee máa ń korò lẹ́nu mi. Tea ni mo fẹ́ràn láti máa mu pẹ̀lú mílìkì àti ṣúgà láti lè jẹ́ kí ó ládùn. Nígbà mìíràn, mo lè fi oyin díẹ̀ sínú tea yẹn láti lè fún ní adùn tí ó dára gan-an.

Mo máa ń wọ aṣọ alẹ́ tàbí nǹkan tí mo le pè ní aṣọ ohun lọ́ṣù. Ní ìgbà tí mo bá ti fẹ́ lọ sùn ní alẹ́, mo máa bọ́ aṣọ tí mo ti wọ̀ láti àárọ̀ sílẹ̀, mo sì máa wọ aṣọ alẹ́ mi. Nígbà tí mo bá jẹ́jí ní àárọ̀ ọjọ́ kejì, mo máa bọ́ aṣọ alẹ́ mi yẹn, mo máa ka.

Oríṣìíríṣìí bàtà ni mo máa ń wọ̀. Mo máa ń wọ̀ bàtà pẹlẹbẹ, mo máa ń wọ̀ bàtà oní ẹran ara ẹran, mo máa ń wọ̀ bàtà oní sọ́ọ̀lù, mo máa ń wọ̀ bàtà shoe. Oríṣìíríṣìí bàtà tí ó wà ni mo máa ń wọ̀.

Bẹẹni, mo jẹ ènìyàn kàn ti ó máa n tètè jí laarọ. Mo máa ń jí ní kùtùkùtù láti bí nǹkan bí ago mẹ́rin sí márùn-ún ni mo ti máa ń jí. Tí màá ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ohun tí mo fẹ́ ṣe nínú ilé, tí màá sì bẹ̀rẹ̀ sí ní múra iṣẹ́. Nítorí pé ọ̀nà ìṣe mi jín gan púpọ̀ púpọ̀, mo nílò láti tètè jí, láti tètè múra, láti tètè bọ́ sí ọ̀nà kí n lè má ba à kó sínú agara lái ọjọ́ náà.

Bẹ́ẹ̀ni, mo mọ òru, ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi orúkọ ọba nínú bíbélì ni. Òun ni wọ́n sọ mí. Èyí tó ṣe tó jẹ́, tó jẹ́ ọba ọlọ́gbọ́n, èyí tó wà túmọ̀ sí ọlọ́gbọ́n. Òun ni orúkọ mi jẹ́ sí.

Owó iṣẹ́ tí n bá fẹ́ tí bá gbà láti ṣe, mo máa yà á sọ́tọ̀, mo jẹ̀ síi, máa ń tọ́jú ẹ̀ dáadáa nítorí pé mi ò fẹ́ kí ǹkan kí ǹkan kí ó ṣẹlẹ̀ sí owó náà. Nítorí náà iṣẹ́ tí mo fẹ́ fi ṣe gangan náà ni màá fi ṣe. Mo máa ń tọ́jú ẹ sí ilé ìpamọ́. Nígbà tí àkókò bá tó láti bẹ̀rẹ̀ iṣẹ́ náà, mo máa lọ gbà á, màá sì fi ṣe àwọn oun to yẹ kìí ṣe. Mo máa pín ṣótọ̀tọ̀ èyín tí mo fẹ́ fi ra àwọn ohun èlò iṣẹ́ náà, mo máa yọ sọ́tọ̀. Èyí tí ó jẹ́ èrè fún èmi gan-an fúnra mi gangan, mo máa wá yọ ọ́ sọ́tọ̀. Nígbà tí n bá parí iṣẹ́, màá wá ṣe ìṣirò gbogbo ẹ̀ lápapọ̀. Iye tí mo ná fi ṣiṣẹ́, iye tí mo ná láti fi wọ mọ́tò lọ sí ibi bẹ̀, àti iye tó jẹ́ èrè témi gangan fúnra mi.

Nígbà tí mo bá sẹ̀, tí mo sì mọ̀ pé mo jẹ̀bi ọ̀rọ̀ náà, ọ̀nà tí mo máa ń gbà tọrọ àforíjì ni pé kí n kọ́kọ́ gbà pé mo ṣẹ̀ ẹ̀ṣẹ̀ náà, kí n gbà pé mo jẹ̀bi ẹ̀ṣẹ̀ náà. Nígbà náà ni máa lọ bá ẹni tí mo ṣẹ̀ ẹ̀ṣẹ̀ náà sí, tí máa sì tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀. Nígbà tí ó bá tọrọ-- tó bá gba ẹ̀bẹ̀ mi tán, tó gbe-- tó gba àforíjì mi tán, mo lè wá ra ẹ̀bùn ránpẹ́ kékeré kan fún un kí inú rẹ̀ lè fi dùn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa kọrin púpọ̀ púpọ̀ nítorí pé mo ní ohun tó dùn níwọ̀nba, mo sì mọ bí wọ́n ṣe ń kọrin. Àwọn orin ìlú èebó tí mo máa ń gbọ́ ó máa ń dùn mọ́ mi gidigidi gan, mo sì máa ń fẹ́ràn láti máa kọ́ láti máa gbọ́. Nítorí náà mo fẹ́ràn kíkọrin gidigidi gan.

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn ní ọ̀pọ̀ ìgbà tí ó lónkà tí ó ní òye. Mo máa ń gba ọ̀nà ojú irin àbí ọ̀nà ojú títì lọ ní ìgbà gbogbo. Mo ti lọ sí bi ìlú mẹ́ta mìíràn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Mo máa ń lo ohun ìkọ̀wé tí wọ́n ń pè ní bírò láti fi kọ̀wé pẹ̀lú ọwọ́ mi. Mo máa ń kọ oríṣiríṣi ọ̀rọ̀ sí inú rẹ̀. Mo ní ìwé tèmi tí wọ́n ń pè ní díárì, ọwọ́ ni mo máa ń fi kọ ohun kan tí mo fẹ́ kọ sí inú rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tí ó dára nígbà tí mo bá jẹun. Mi ò kí ń tojọ́ nígbà tí mo bá ń jẹun. Nígbà tí bá fẹ́ jẹun kedere, mo máa ń bu omi sọ́dọ̀. Mi ò kí ń sọ̀rọ̀ nígbà tí bá ń mú omi lọ́wọ́. Mi ò kí ń pariwo nígbà tí bá ń jẹun. Mo máa ń jẹun pẹ̀lú ẹnu mi ní ìpàdé. Mi ò kí ń lanu jẹun. Mi ò kí ń pariwo. Mi ò kí ń fi síbi bàrà mi ní eyín láti fi pariwo nígbà tí mo bá ń jẹun.

Bẹ́ẹ̀ni, mo ní ìkórìíra sí àwọn oúnjẹ kan. Àwọn oúnjẹ tó bá ti ní èéfín nínú bí i oúnjẹ sísun àbí ẹja sísun àbí ẹja yíyan àbí ohun kan tó bá ti ní eruku nínú ní ara, mi ò kí ń lè jẹ ẹ́ nítorí pé ó máa ń dí mi ní ọ̀nà ọ̀fun.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà torí mo ní ẹ̀rọ ayára bí àṣá, mo sì máa ń lo gbogbo ẹ̀rọ ayélujára àbí ìsáyé dẹ́rùn tó wà ní ìgboro. Torí náà ó ṣe pàtàkì fún mi láti ní ètò ààbò lórí kọ̀ǹpútà mi.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi, òun ni yàrá ìjókòó àti yàrá ìbùsùn, èyí tí a mọ̀ sí parlour àti bedroom. Ǹkan tí mo ṣe fẹ́ràn yàrá ìjókòó ni pé, ibẹ̀ ni mo máa ń jókòó sí láti wo tẹlifísàn, láti gbafẹ́, àti láti ní àkókò pẹ̀lú àwọn àlejò mi. Yàrá ìbùsùn ni mo máa ń wọ láti lọ sùn, ibẹ̀ ni mo máa ń dáwà, láti bẹ̀ ni mo máa sì ní àkókò tí ara tèmi nìkan, fúnra tèmi nìkan, tí ó ṣe ni tó lè máa wá yọ mí lẹ́nu àbí láti dà mí láàmú.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ẹbí àti ará mi, torí pé mo ní ẹ̀rọ ayára bí àṣá ìgbàlódé. Ìyẹn tí wọ́n ń pè ní smartphone, òun ni mo máa ń lò láti bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ lórí ìpè fídíò. Mo máa ń lo oríṣìíríṣìí ọ̀nà láti bá wọn sọ̀rọ̀ lórí website àti lórí app. Oríṣìíríṣìí ọ̀nà ló wà láti bá wọn sọ̀rọ̀. Mo ní ọ̀rẹ́ ní òkè òkun, ní ọ̀nà tó jìn àtàwọn tó wà ni tósí, gbogbo wa lajọ máa ń ṣe ìpè lórí fídíò papọ̀ nígbà mí.

Ní ẹ̀kọ̀nkan, mo máa ń kọ lẹ́tà àfọwọ́kọ sí àwọn ènìyàn tí ó bá wà ní ọ̀nà jíjìn, tí wọ́n ní ọ̀nà láti gba ipè lórí ẹ̀rọ ayárabíàṣá, mo máa ń kọ ìwé sí wọn. Àti nígbà tí mo bá fẹ́ gba iṣẹ́ sí ilé iṣẹ́, mo máa ń kọ lẹ́tà sí wọn, láti lè bá wọn sọ̀rọ̀